Báwo ni mo ṣe máa ń yan àwọn alábáṣiṣẹ́ pọ̀ mi? Mo máa ń yan àwọn alábáṣiṣẹ́ pọ̀ mi nípa ṣíṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò fún wọn. Máa ma fi ọ̀rọ̀ wá wọn lẹ́nu wò nípa ìwà wíwù wọn. Máa ma ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò nípa èróngbà wọn fún ọjọ́ ọ̀la. Máa ma ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò fún wọn ní ìgbà mìíràn nípa bí béèrè nípa ìṣọwọ́ ṣiṣẹ́ wọn. Ní ìgbà mìíràn, màá tilẹ̀ fún wọn ní ìdánwò ránpẹ́ nípa bí ó jẹ ìwọsọ wọn wò àti ìhùwàsí wọn, ìsọ̀rọ̀ sí wọn, bí wọ́n ti ń fèsì sí i. Ṣé ẹni tí a máa bínú ni? Ṣe àbí ẹni tí ó kó ènìyàn mọ́ra? Nítorí pé ó máa ń dára ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà láti gba àwọn tí ó ṣetán láti má máa bínú lórí ohun gbogbo tí ó bá ṣẹlẹ̀ ní àyíká wọn sí ẹnu iṣẹ́ láti bá ṣiṣẹ́. Nítorí ìdí èyí, mo máa ń ṣe àyẹ̀wò fún wọn nípa bí wọ́n ti máa ń fi rárá gbà sí i, bí wọ́n ti lè fi ara dà sí i. Ní ìgbà mìíràn, ọ̀rọ̀ iṣẹ́ lè gba wípé kí ènìyàn kó ṣiṣẹ́ kọjá àkókò eléyìí tí a ti jọ ṣe ìpinnu. Màá tún máa wádìí láti mọ̀ wípé ṣé irú ẹni tí a máa fẹ́ fi inú dídùn gbà láti ṣiṣẹ́ kọjá àkókò ni tàbí àwọn irú ẹni tí kì í fẹ́ràn láti ṣe àrẹ ohunkóhun tí ó bá ti tako eléyìí tí a ti jọ ní àdéhùn sí. Bẹ́ẹ̀ ni.

Hmm, ohun tí mo máa ń jẹ ní ọ̀sán. Ní ọ̀sán jẹ́ àkókò tí ènìyàn máa ń lọ káàkiri, lọ sókè, lọ sísàlẹ̀. Nítorí ìdí èyí, àwọn oúnjẹ tí ènìyàn bá jẹ ní àkókò yìí ó jẹ oúnjẹ tí ó máa ń tètè ṣiṣẹ́, tí ó sì máa ń dà lára. Ìdí èyí ni mo ṣe máa ń fẹ́ràn láti jẹ àwọn oúnjẹ tí ó bá wúwo ní ọ̀sán. Nítorí pé ní òwúrọ̀ ààyè kì í sí láti jẹ oúnjẹ tó wúwo. Ni àṣálẹ́ kò dára láti jẹ oúnjẹ tí ó wúwo, nítorí wípé ènìyàn ò ní pẹ́ láti lọ faralẹ́lẹ̀ ní orí ibùsùn. Nítorí ìdí èyí, ní ọ̀sán màá máa fẹ́ràn láti máa jẹ àwọn oúnjẹ bíi ẹ̀bà, àmàlà, iyán, sẹ̀mọ́, máa fi ẹ̀fọ́ rírò púpọ̀ púpọ̀ sí tàbí ọbẹ̀ eleyi tí à ń pè ní gbegiri. Ni apá ẹ̀yà Yorùbá ibi tí mo ti wá, a fẹ́ràn láti máa jẹ gbegiri púpọ̀. Ó jẹ́ ounje-- ọbẹ̀ tí ó Sara lóore. Ó jẹ ọbẹ̀ tí ó rẹwà. Nítorí pé ẹ̀wà àti àwọn ǹkan mìíràn ni a fi ṣe ìpìlo rẹ̀. So nítorí ìdí èyí, ní ọ̀sán èmi a máa jẹ, gẹ́gẹ́ bi mo ti sọ lẹ́ẹ̀kan, àwọn oúnjẹ bíi ẹ̀bà pẹ̀lú ọbẹ̀ ilá tó bá dára. Màá máa jẹ iyán pẹ̀lú ọbẹ̀ ẹ̀fọ́ eléyìí tí a fi ègúsí gbá lórí. Nígbà, nígbà mìíràn màá máa jẹ àmàlà pẹ̀lú ọbẹ̀ eléyìí tí a pè ní abùlà. Nípà fi ilá àti gbẹ̀-- nípà ewédú àti gbegiri sí orí rẹ̀. Ó jẹ́ àwọn oúnjẹ tí mo fẹ́ràn tí màá sì máa jẹ púpọ̀ púpọ̀ ní ọ̀sán nítorí pé yóò ṣiṣẹ́ lára mi ní pẹ̀lú-- nítorí àwọn ìrìn àjò to wà níwájú mi ní ojúmọ́.

Ṣé èmi máa ń jẹ oúnjẹ tó kù? Bẹ́ẹ̀ ni, màá máa jẹ oúnjẹ tó bá ṣẹ́kù fún ọ̀pọ̀lọpọ̀ ìdí. Gẹ́gẹ́ bí a ti fi kọ́ mi láti kékeré tí ó sì jẹ́ ohun tí Ọlọ́run pàápàá lọ́wọ́ sí. Kò dára láti máa fi nǹkan ṣòfò. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni ó jẹ́ pé ohun tí wọ́n á jẹ, ohun tí wọ́n á mu wọn kò ní àǹfààní sí. Nítorí ìdí èyí, èmi kì í fẹ́ràn kí oúnjẹ mi kó ṣòfò. Oúnjẹ tí mo bá jẹ kù ní àná tàbí ní òwúrọ̀ tí ó bá tó àkókò fún mi láti tutù jẹ, màá gbé irú oúnjẹ bẹ́ẹ̀, màá gbé gbóná, màá túu se, màá ṣe lọ́jọ́ dáradára. Ni àsìtú, màá jẹ́ nítorí pé èmi ò ní fẹ́ kí irú oúnjẹ bẹ́ẹ̀ kó ṣòfò. Ìdí mìíràn tí mo ṣe máa tún jẹ oúnjẹ tó bá kù, bóyá ní ìgbà mìíràn oúnjẹ tí mo jẹ kù ní àṣálẹ́ ní ìgbà tí mo fẹ́ jáde ní òwúrọ̀ láti lọ sí ibi iṣẹ́ mi, ibi iṣẹ́ òòjọ́ mi. Ààyè lè má sì láti ṣẹ̀ṣẹ̀ máa dáná ní òwúrọ̀. Nítorí ìdí èyí, èmi á ṣe kankan láti gbé irú oúnjẹ tó ṣẹ́ kù bẹ́ẹ̀ láti gbé gbóná. Màá sì fi ṣe oúnjẹ òwúrọ̀ mi kí èmi kí ó tó jáde lọ nílé ní òwúrọ̀. Nítorí ìdí èyí, mo lè fi gbogbo ẹnu sọ wípé èmi a máa jẹ oúnjẹ tí ó bá ṣẹ́ kù kì í sì ṣe mí ní ìdààmú kankan. Nítorí pé èmi á tọ́jú rẹ̀ ní ìgbà tí mo ti jẹ́ kù. Màá tọ́jú rẹ̀ bo titọ́ àti bó ti yẹ kín si tó tú jẹ, màá rí gbóná.

Bí mo ti máa ń ṣe àkópò fún ìrìnàjò. Ìrìnàjò ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ó jẹ́ àwọn ohun tí ènìyàn ti ní ìmọ̀ tẹ́lẹ̀ rẹ̀. Bí ènìyàn bá si ń lọ sí ìrìnàjò, ó yẹ kí irú ẹni bẹ́ẹ̀ kó máa múra bí ìgbà tí yóò wà nínú ilé. Kí ni ìtumọ̀ ohun tí mò ń gbìyànjú àti sọ? Gbogbo àwọn ohun tí ó máa ń mú lò nínú ilé, bíi pé ká fọ ẹnu, bíi pé ká wẹ̀, bíi pé ká fi ohun ìpara ká fi pa ara wa, bíi wípé kí ènìyàn kó ṣe ara rẹ̀ lọ́ṣọ̀ọ́, gbogbo rẹ̀ náà ni ènìyàn yóò ṣe ní ìrìnàjò. Nítorí ìdí èyí, èmi a máa ṣètò fún àwọn ohun wọ̀nyí tó bá ti ku bí ọjọ́ méjì tí mo fẹ́ lọ sí ìrìnàjò mi. Nítorí pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ó lè má rọrùn fún mi láti rí wọn ní ibi tí èmi yóò dé sí tàbí ní ilé ìtura tí mo bá sanwó fún. Ní ìgbà mìíràn ẹ̀wẹ̀, bí ènìyàn bá tilẹ̀ rí irú àwọn nǹkan báyìí ní ilé ìtura, kì í tó bó ti tọ́ àti bó ti yẹ. Ní ìwọ̀nba ni wọ́n ó pèsè rẹ̀ fún irú ẹni bẹ́ẹ̀. Ni ọ̀nà mìíràn, èmi a máa múra sílẹ̀ nígbà tí mi ò tilẹ̀ mọ wípé mo fẹ́ lọ ìrìnàjò. Mo ní àpamọ́wọ́ tí mo máa ń fi àwọn nǹkan tí ó ṣe pàtàkì láti lò ní ojúmọ́ tí mo máa ń fi wọ́n pamọ́ sí. Ìdí tí mo ṣe máa ń ṣe bẹ́ẹ̀ ni wípé láìró tẹ́lẹ̀, ìrìnàjò lè yá. Irú ìrìnàjò bẹ́ẹ̀ èmi á na wọ́ gbé àpò àpamọ́wọ́ yìí pẹ̀lú àwọn nǹkan mìíràn tí ó bá tún ṣe pàtàkì. Nípa sí ṣe èyí, èmi kì í sábà gbàgbé àwọn ohun tí ó ṣe pàtàkì fún mi láti lò lójúmọ́ bí mo tilẹ̀ lọ ní ìrìnàjò.

Ṣé owó tí mo ń gbà dára tó? Ìdáhùn sí ìbéèrè mi ni, ìbéèrè yìí ni wípé kò sí oye tí ènìyàn ń gbà ní orílẹ̀ èdè tí a wà lónìí tí o lè sọ wípé ó dára tó tàbí wípé kò tún lè dára jù bẹ́ẹ̀ lọ. Tí a bá wo ètò ọrọ̀ ajé orílẹ̀ èdè Nàìjíríà ní pàtàkì jù lọ lónìí, gbogbo wa ni a mọ̀ wípé oyè yòwú tí ènìyàn ń gbà ni owó oṣù. Irú ẹni bẹ́ẹ̀ tó bá rí ìlọ́po ní ọ̀nà ọgọ́rùn, yóò tún sì máa sọ wípé tí mo bá rí i sí ìbá dára. Kì í ṣe wípé ojú kòkòrò ni tàbí wípé àìní ìtẹ́ lọ́rùn. Ṣùgbọ́n tí a bá wo ọrọ̀ ajé orílẹ̀ èdè Nàìjíríà bó ṣe rí, lóòrèkóòrè ni owó epo, pẹtirólù, èlé tí a fi ń lo ọkọ̀ ló ń lọ sókè. Bí owó yìí ti ń lọ sókè, bẹ́ẹ̀ náà ni àwọn owó tí a fi ń wọ ọkọ̀ ló ń gbẹnu sókè ní ìgbà gbogbo. Bí owó ọkọ̀ tí ń gbẹnu sókè náà ló ń ṣe okùnfà fún owó oúnjẹ tí à ń jẹ, tí òun náà tó ń lọ sókè ní ọjà. Owó ọmọ ilé ìwé níbi ilé ìwé wọn, àwọn aláṣẹ ibè, àwọn náà á tún gbé owó rẹ̀ sókè. Nítorí wípé wọ́n á sọ wípé oko òwò tí àwọn náà ń ṣe níbi tí wọ́n ti rí owó ni èyí. Àwọn ni láti fi kún owó àwọn olùkọ́ wọn nítorí pé owó tí wọ́n ń gbà kò tó wọn ná mọ́. Nípa ìdí èyí, ní òrèkóòrè ni ìdí má, ìdí a, ìdí máa ń wà fún ènìyàn láti bèèrè fún ẹ̀kúnwó. Kò sí oye tí ènìyàn ń gbà nínú ọrọ̀ ajé ti orílẹ̀ èdè Nàìjíríà lónìí tí ó tó tàbí tí ó pọ̀ jù. Irú ọ̀rọ̀ yìí gan kì í ṣe orílẹ̀ èdè Nàìjíríà nìkan. Àwọn orílẹ̀ èdè àgbáyé káàkiri náà ni wọ́n ní irú àwọn ìpèníjà wọ̀nyí tí gbogbo ènìyàn mọ̀ wípé kò sí bí ó ti jẹ́. Owó, owó tí ènìyàn ń gbà kò tó. Ní ìgbà gbogbo ni ènìyàn máa ń ro kan rẹ̀ pé tí òun bá le rí sí ìbá dára.

Àwọn háàpù wo ni mo máa ń lò jù? Mo lè sọ wípé háàpù tí mo máa ń lò lójúmọ́ ó pò, ṣùgbọ́n lára àwọn eléyìí tí mo máa ń lò jù, òhun ni ti eléyìí tí ìbánisọ̀rọ̀ tí a pè ní wásààpù. Ó jẹ́ ọ̀nà kan tí ènìyàn fi máa ń rí bá àwọn ènìyàn sọ̀rọ̀ jákèjádò àgbáyé. Ó ní àǹfààní yálà láti sọ̀rọ̀ ní ọ̀nà tí ẹni tí ó ń pe ni àti ẹni tí a ń pè tí wọ́n lè máa sọ̀rọ̀ ní ìdojúkojú nípa wíwo àwòrán ara wọn. Ó tún ní ọ̀nà ní ìgbà mìíràn tó jẹ́ wípé òhun nìkan ni àwọn méjèèjì tí wọ́n bá ra wọ́n sọ̀rọ̀ ni wọ́n tún fi lè máa sọ̀rọ̀. Lẹ́yìn èyí mo tún fẹ́ràn láti máa lo eléyìí tí a pè ní gúgù. Mo jẹ́ ẹnìkan tí ó máa ń tì ìwádìí fínifíní nípa àwọn nǹkan tó pọ̀. Eléyìí ló máa ń gbé mi lọ sínú gúgù ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí èmi a sì máa lọ ṣe ìwádìí nípa àwọn ohun tuntun tí ó ṣẹ̀ṣẹ̀ jáde nínú ayé tàbí àwọn eléyìí tí a ń ṣètò rẹ̀ lọ́wọ́ tàbí bóyó ní àwọn nǹkan tí èmi kò tíì mọ̀. Ọ̀kan náà tún wà eléyìí tí a ń pè ní túwítà. Ní èdè Yorùbá a ń pè ní ìkànnì abẹ́yè. Mo máa ń fẹ́ràn láti lọ sí orí túwítà nítorí pé oríṣìíríṣìí ẹ̀kọ́ ni mo máa ń kọ́, oríṣìíríṣìí àṣàrò ni mo máa ń bá pàdé, mo sì máa ń bá àwọn ènìyàn tuntun pàdé lóòrèkóòrè. Ó jẹ́ ibìkan tí ènìyàn ti lè fi èróńgbà rẹ̀ hàn láìṣe pé òun mọ ẹni tí àwọn tí òun bá sọ̀rọ̀ tàbí àwọn tí òun fi èróńgbà hàn si wọ́n dá òun mọ̀. Eléyìí gba ènìyàn láàyè láti fi èróńgbà rẹ̀ hàn bó ti wù ú àti ní àkókò tó wù àti bó ti tọ́ àti bó ti yẹ.